Báwo ni o ṣe máa ń lo àkókò pẹ̀lú ẹbí rẹ? Mo máa ń lo akoko pẹ̀lú ẹbí mi ní ojoojúmọ́ nítorí pé a jọ n gbe pẹ̀lú ẹbí mi ni. À kin fi àkókò ṣofo rara, a máa ń lo alèdè pẹ́, wa lẹ́nu, a rẹ́rìn-ín. Àkókò pẹ̀lú ara wa ní ojoojúmọ́ ni ọsẹ-k'ọsẹ, àti ní ìrọ́lẹ́ a máa ń lọ pool pẹ̀lú ara wa.

Nígbà wo ni o ṣe mọ ènìyàn tí o lè gbẹ́kẹ̀lé nínú ọ̀rọ̀ rẹ? Ọ̀rọ̀ ẹni tí ènìyàn lè gbẹ́kẹ̀lé ènìyàn tí màá mọ kìí ṣe nínú ọ̀rọ̀ kan, o ṣe máa ń sọ̀rọ̀ ní gba gbá ta bá yí jọ ń sọ̀rọ̀ ni ẹ ti máa mọ ènìyàn tí ẹ lè gbẹ́kẹ̀lé. Kí ì pé tí ẹ bá pọ́npọ́n pàdé ní ọjọ́ kan ẹ ti mọ ènìyàn ẹ, ẹ ti wo ìwà ṣíṣe rẹ̀ láàárín àwọn ọ̀rẹ́ àti láàárín àwọn ará rẹ̀ ẹ ti máa mọ.

Báwo ni ó máa ń gba ọ̀wọ́ àwọn ènìyàn? Báwo ni ó máa ń gba ọ̀wọ́ àwọn ènìyàn? A máa ń gba ọ̀wọ́ àwọn ènìyàn láti nítorí láti ná, tí a bá sì ná ọ̀wọ́ sí wọn, wọn náà máa ná ọ̀wọ́ padà sí wa. A máa bọ́ra wọn lọ́wọ́, bí a ṣe bá ń gba owó ara wa ní eléyìí.

Ní ero rẹ̀, ṣe, ṣe a gbọ́dọ̀ kọ́ ní ìṣàkóso owó ní ilé ẹ̀kọ́? Bẹ́ẹ̀ni, a ní láti kọ́ ní bí a ṣe ń ṣe ìṣàkóso owó, kí ó má di pé a máa na owó láti dànù. Nítorí náà bí a bá ṣe ń ṣe ìnáwó, bá ṣe ń ṣe ìṣàkóso owó, ó wà lára ǹkan tó yẹ kí a máa kọ́ ní ilé ìwé wa lójoojúmọ́ àti lóòrèkóòrè.

Sọ fún wa nípa òwe tí o máa ń pa. Oríṣiríṣi òwe ló wà tí ènìyàn máa ń pa. Òwe sí ọmọdé, òwe sí àgbà, ẹ̀, ọwọ́ ọmọ tó, ọwọ́ ọmọdé kò tó pẹpẹ, tagbalagba, o wọ́ kèrègbẹ́. Torí náà oríṣiríṣi òwe ló wà tí a máa ń pa fún àwọn ọmọdé. Àwọn òwe yi wọ́n dẹ máa ń ṣe àwọn ọmọ loore lóòrèkóòrè.

Ṣe o ni àgbàlá òjò? Àgbàlá òjò, mi ò ní àgbàlá òjò. Èmi kò mọ ohun tí ẹ ń pè é ní àgbàlá òjò. Rárá, torí náà èmi kò ní àgbàlá òjò. A máa ń gbé òjò tí òjò bá ń rọ̀ níbí torí pé tí o bá sí orí ara ẹni, òmí nilé a máa gbé òjò, pé ka máa lò.

Sọ fún wa nípa ball tí a ń gbá ní àdúgbò. Bọ́ọ̀lù aláfẹ́sẹ̀gbá oun ni a máa ń gbá ní àdúgbò wa nítorí àwọn ọmọ kéékèèké, àwọn aláfẹ́sẹ̀gbá la máa ń gbá nínú àdúgbò wa, nínú iwájú ìta wa àbí ní ibi gbogbo tí bá la tí máa ń gbá bọ́ọ̀lù náà ní ojoojúmọ́ àti ní òrekore ni a máa ń gbá àwọn bọ́ọ̀lù báyìí.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn íme-ímélì méèlèè, a máa ń ṣètò wọn dáadáa. O sì máa ń kó wọn sínú àwọn ibi lerokero àti nígbàkígbà ní mo máa ń ṣe wọ́n. Ibi tí mo máa ń kó wọn sí ni léèyì wọn, a sì máa ń kó wọn ní léèyì olùjúmọ̀ àti ní ìgbàkúùgbà la máa ń kó wọn.

Sọ fún wa ní pa ìrìn àjò tí o rántí là tí ìgbà ewé. Ìrìn-àjò pọ̀ tí mo ti lọ láti ìgbà èwe. Kò sí kan pà tó ti mo mi le sọ pé mo le rántí níbi tí mo rà á ṣinṣin torí pé ìrìn-àjò tí lè ti mo rí láti ìgbà èwe mi ti o ti pọ̀ gan-an. Nítorí náà mi kò lè rántí pé bóyá elé yi tí mo lọ, àbí é lé tí mo lọ ní eléyìí. Ìrìn-àjò tí mo rí, tí mo rí ti o ti pẹ́ o sì ti pọ̀ gan-an.

Ṣe o fẹ́ràn oúnjẹ ní ọ̀pọ̀lọpọ̀? Bẹ́ẹ̀ni, kò sí ẹnì tó wà láyé tí ò fẹ́ràn oúnjẹ. Either ọkùnrin, tàbí obìnrin. Oúnjẹ là máa ń jẹ ta fi ń lókùn àti agbára, oúnjẹ là máa ń jẹ ta dẹ́ fi n ṣíṣémí ran. Nítorí náà mo fẹ́ràn láti máa jẹun. Mo fẹ́ràn oúnjẹ. Àwọn èèyàn ló fẹ́ràn láti máa jẹun àti láti fẹ́ràn oúnjẹ. Bẹ́ẹ̀ni, gbogbo wa la fẹ́ràn ẹnití jẹun. Lórí ìkórè àti nígbàkúùgbà.

Àwọn wo ni o fẹ́ràn jù? À, mo fẹ́ràn Ọlọ́run, mo sì fẹ́ràn àwọn òbí tó bí mi, mo sì fẹ́ràn ìyàwó àti ọmọ mi. Àwọn tí mo fẹ́ràn jù ní eleyi, mo fẹ́ràn Ọlọ́run, mo fẹ́ràn àwọn òbí tó bí mi, mo sì fẹ́ràn ìyàwó àti ọmọ tí Ọlọ́run fún mi. Àwọn tí mo fẹ́ràn ni àwọn eleyi, àwọn tí mo fẹ́ràn ni nítorí pé Ọlọ́run wà, mo sì fẹ́ràn.

Kí ni, kí ni ó mú ní gbogbo, kíni ó mú ní gbogbo ọjọ́? Omi nìkan náà ni mo máa ń mu ní gbogbo ọjọ́. Tó jẹ́ ǹkan tí mo máa ń mu ní gbogbo ọjọ́, omi. Omi dára lára, omi nìkan ni ènìyàn lè máa mú. Gbogbo ọjọ́ lore kore àti ní ìgbà kú ìgbà ni èyàn máa ń mu omi. Torí náà omi dára, fara dáradára.

Ṣé o máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún? Bẹ́ẹ̀ni a maa n fún àwọn òṣìṣẹ́ ni owo àfikún, a si maa n fún won dára dára. Àwọn owó àfikún ni a máa ń fún àwọn òṣìṣẹ́ dáradára ní sísìn. A máa ń fún wọn ní owó àfikún, a sì máa ń fún wọn ní owó dáradára. Owó àfikún yìí, ó jẹ́ owó gidi, ò sì jẹ́ owó gidi ti a màá ń fún àwọn òṣìṣẹ́ ní owó kan.

Sofun wa ni pa sise pẹ̀lú igi tabu èédú. Sọ fún wa nípa ṣíṣe pẹ̀lú igi tàbí èédú. Àṣìṣe kí ni? Ìyẹn ni òye wa. Nípa ṣíṣe pẹ̀lú igi tàbí igi àti èédú. Kò yé mi nkan ti ẹ̀ n sọ.

Àkókò àkókò wo ni ọ́ffice rẹ ṣí? Àkókò, eh, agogo mẹ́jọ ni ọ́ffice mi máa ń ṣí ní ojoojúmọ́. Nígbà náà la si máa ń lọ sí ilé, eh, ibi iṣẹ́ wa. Ní ojoojúmọ́, ní ọjọ́ Monday sí ọjọ́ Friday ni office mi máa ń ṣí bí a se máa ń lọ sí ilé, lọ sí ibi iṣẹ́ wa. Nígbà náà.

Lero re kini òtítọ́, inú, inú túmọ̀ si e. Òtítọ́ inú, ẹni tó fi, tó ń sọ òtítọ́ láti inú wa, tí kì í ṣe ké, tí ó sì mọ̀ pé òtítọ́ ni ẹni ń sọ. Nípa ǹkan tó ń sọ, nípa ojú rẹ̀, nípa ìṣesí rẹ̀. Wọ́n mọ̀ pé olóòtítọ́ ènìyàn niru ẹni be je.

Báwo ni o ṣe ń fi ọkàn balẹ̀ nígbà tí nǹkan bá pọ̀? Nígbà tí nǹkan bá pọ̀, o máa ń fi ọkàn mi balẹ̀ torí pé kì í jẹ́ kí ènìyàn ronú. Pe boya ènìyàn ní oúnjẹ sílẹ̀, ènìyàn ní ìkán sílẹ̀. Ó máa ń jẹ́ kí nǹkan lọ létòletò. Nígbà tí nǹkan pọ̀ dáradára, inú èèyàn máa ń, ó máa ń fi inú èèyàn dùn.

Ṣàlàyé ibi tí o ti lè, o ti, o ti, o ti lọ àkọ, o ti lo àkókò púpọ̀. A, mi ò lè sọ pé bí báyìí ni mo ti lọ àkókò púpọ̀, ṣùgbọ́n mo mọ̀ pé mo máa ń lọ àkókò tí mo bá lọ sí ibi iṣẹ́. Ibi iṣẹ́ mo ti máa ń lọ àkókò tó pọ̀ jù, láti ago mẹ́jọ òwúrọ̀ sí ago mẹ́fa àlẹ́.

Ṣé o fẹ́ràn coffee tàbí, tàbí tea? Ń kò fẹ́ràn ǹkan kan nu méjèèjì. Mo máa ń mu tea, ṣùgbọ́n coffee mi kìí sábà mú. Nítorínà, mi fi gbogbo ara fẹ́ràn coffee, ṣùgbọ́n mo ma mu tea fún okun àti agbára. Máa fi mu tea.

Sọ fún wa nípa ìsinmi láàárín iṣẹ́. Ìsinmi láàárín iṣẹ́ máa ń ṣẹlẹ̀ lóre kórè àti nígbà tí a tó nípa máa sinmi láàárín iṣẹ́. Nígbà mìíràn a máa sinmi láti jẹun, a máa sinmi láti sọ̀rọ̀, a máa sinmi láti gbé ká ṣe exercise, ká rìn lọ síwájú, rìn sẹ́yìn. Àwọn ìsinmi láàárín iṣẹ́ ní àwọn eléyi, a sì máa ń ṣe ní òrèkóòrè.

Ní èrò rẹ kí ni ó lawọ́? Ọ̀un tí ó bá lawọ́ ní èdè Yorùbá níbí, ẹni, iyen túmọ̀ sí ẹni tí ó ń fún ni. Ẹni tí ó ń fún ni òun la máa ń pè ní ẹni tí ó lawó ní èdè tíwa níbí. Ẹni tí ó ń fún ni ni a tún mọ̀ sí ẹni tí ó ń lawọ́. Ọ̀un ẹni tí ó bá ń fún ni ẹni tí ó ń lawọ́ ní èdè tíwa níbí rẹ.

Bí o bá, bí o bá lè jẹ́ ẹlòmíràn fún ọjọ́ kan, ta ni o máa jẹ́? À, ẹlòmíràn fún ọjọ́ kan. Kí ẹ̀yan jẹ́ boya Pastor Adeboye, àbí ki èyan jẹ́ governor ìlú kan. Ọhun tọ̀ wù yàn láti jẹ́ ní ọjọ́ kan ni darí ǹkan gíga.

Ṣe o ti ṣe ìṣe ọ̀fẹ́ rẹ dáradára? Moti ṣe ìṣe ọ̀fẹ́ rẹ dáradára ní àimo iyẹ ìgbà? Ṣe ìṣe ọ̀fẹ́ ri? O ti máa ń ṣe ìṣe ọ̀fẹ́ dáradára ní àìmo iyẹ ìgbà, ni mo tí ṣe ìṣe ọ̀fẹ́ rẹ dáradára. Ìṣe ọ̀fẹ́ ni a máa ń ṣe ní àimoiyẹ ìgbà téèyàn oni gbowo re. Móti sisé ọ̀fẹ́ ri dádá.

Ṣé o jẹ ẹni tí kò jẹ ẹran rára o, mo maa ń jẹ ẹran? E ko si nkan to ṣe mi mo máa ń jẹ ẹran nípe rẹ, àti nígbà kúgbà ni emi máa ń jẹ ẹran. Emi máa ń jẹ ẹran dáradára. Ṣé tí kí í jẹ ẹran? Aláìsàn toba ní àìsàn jẹjẹrẹ, a àbí o ní àìsàn tí kò le jẹ ẹran.

Ṣé o fẹ́ran jìnyàn? Ṣé jìnyàn ni àbí jìyan? Mi mọ elèyi tẹ́ túmọ̀ sí. Toba je pé fẹ́ran láti máa jìnyàn, "jẹ́ ìyan" ló yẹ kó jẹ́ ko ṣe jìnyàn. Toba je pé jìnyàn ni ìyẹn pé kèèyàn máa bá àwọn èèyàn ní ìtakurosọ. Mi kanle ní ìfẹ́ sí láti máa bá àwọn èèyàn jìnyàn kankan rárá.

Sọ fún wa nípa radio, radio Yorùbá. Sé tí Yorùbá ṣe àbí bí a ń sọ lèdè Yorùbá. A ní oríṣiríṣi àwọn rédíò èdè Yorùbá ní ilẹ̀ wa ní àyè yìí tí wọ́n máa ń ṣe gbogbo àwọn àsọ̀rọ̀mágbèsì, àdérinposonu. Àwọn nǹkan bẹ́ẹ̀ ni a máa ń se lórí àwọn rédíò.